Agudéjẹ́ sọ pé ìdí èyí ni sé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Bẹ́ẹ̀, mo màá ṣe ìsọ dọ̀tun ọkàn fún ẹni tí èèyàn bá rí pé ó ti ń sọnù. A pè sáà ké sí, a sá à láyé fún bí o ṣe yẹ ko rìn, à sì omọ̀luabí ṣe ń ṣe lé lé yi, bí òṣìṣẹ́ ṣe ń ṣe lé lé yi, bí baálé ṣe ń ṣe lé lé yi, bi ẹ́gbọ̀n ṣe ń ṣe lé lé yi, bi àbùrò ṣe ń ṣe lé lé yìí.

A ku déédé àsìkò yìí, ìbéèrè, ṣe o ní gíláàsì ọ̀hún? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn torí pé oòrùn pọ̀ ní ilẹ̀ adúláwọ̀ ta wà, èèyàn sì nílò rẹ̀ láti má fi ṣe ìdáàbò bo ojú èèyàn, ṣo mo ní tó méjì, mo ní aláwọ̀ dúdú sì ní aláwọ̀ yànráyànrá kan.

Aku deedé ásíkòyí, ìbéèrè, báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi ó dánmọ́ran nítorí wípé èmi kì í kọjá aye mi. Ibi to n bá ní kí elẹ́mọ́ṣọ́ mi sọ ló máa ń sọ. Aago to bá yẹ kí n debi iṣẹ́, ni màá debe Aginjù bá yẹ kí n parí iṣẹ́ ni màá parí. Mi ò kí ń kọjá ayè mi.

Aku déédé àsìkò yìí, ìbéèrè, báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì láti jẹ́ wípé ohun tí mi ò bá fẹ́ ká yó rí, mi ò ní gbé sórí rẹ̀ rárá. Eyí tí m bá fẹ́ kán rí nìkan ni màá gbé síbẹ̀. Ọ̀nà kan tí èèyàn fi le dáàbò bo àṣírí rẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì.

Ibéeré, ṣe o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni, bí mo bá lọ sí ibìkan tí mi ò mọ̀nà mọ́, mo máa ń béèrè ọ̀nà. Nítorí Yorùbá sọ pé "tí iwájú o bá ṣe lọ, ìyẹn ó ṣe padà sí." Tí èèyàn ò bá mọ bẹ̀, tí o tún béèrè, yóò sọnu ni, ko sọ́rọ̀ méjì.